Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ẹ́ ìbéèrè yìí ó jẹ́ ẹ̀ní tó lágbára díẹ̀ torí àti bá àwọn ènìyàn ṣiṣẹ́ ó lágbára ó jẹ́ nílò ìmọ̀ àti òye torí ẹlòmíìré tó bá ń fẹyín si, nǹkan tó ní sí ẹ nínú ó yàtọ̀ sí nǹkan tó ìwọ ń rò pé à, pé alábàáṣiṣẹ́ mi lè lè ajọ́ ṣiṣẹ́ kan náà ni. Ó yàtọ̀. Bọ̀ bóò lemi ṣe máa ń bá àwọn, àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ torí ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ ni mo ti ń ṣiṣẹ́, olùkọ́ kíláàsì dẹ ni mí. So tí mo bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́, àjọ máa ń jírò ọ̀rọ̀ pọ̀ pé à lórí eh ìkan báyì ta fẹ́ kọ́ léni o, b'émi ṣé fẹ́ ṣe léléyi, b'émi ṣe rò pà ṣẹ lè ṣe léléyi. Èmi máa ń máa rò pé à kín ni ìwọ rò si, màá béèrè lọ́wọ́ àwọn ẹlẹ́gbẹ́ mi. A máa ṣe ìpàdé ráńpẹ́, kín ni ìwọ rò si. Ìwọ wọn á sọ pé à gbé mi bó ń ṣe rò pàṣẹ lè ṣe léléyi o. Màá ní òkè gbogbo nǹkan tí a ti tò tó kalẹ̀ yìí, nǹkan tó, tó dára ni. A máa lo gbogbo nǹkan tí a ti lò yìí ṣùgbọ́n fún àwọn ọmọ tó yàtọ̀. So àwọn ọmọ mi tí a bá ń kọ́ wọn níṣẹ́ wọ́n máa tètè gẹ́ẹ́ o máa n tètè yé wọn. Àwọn ọmọ mi tí a bá ń kọ́ wọn níṣẹ́, a ní láti jókòó tí wọn ká máa ṣàlàyé lọ́kàn-kàn fún wọn láti bẹ̀rẹ̀ títí de òpin so dá a fi yé wọn. So àwọn nǹkan tí èmi àti alábàáṣiṣẹ́ mi ta tí jọ jùmọ̀ pọ̀ sọ yẹn, òun la wa máa ń mú lẹ́ẹ̀kọ́kan táa máa máa lò nínú gbogbo nǹkan tí a bá ń ṣe kí a máa fi kọ́ àwọn ọmọ ẹ. Àti bá àwọn àná dá eh nǹkan mi tí mo fi máa ń bá àwọn alájọṣiṣẹ́ mi tí màá ń bá wọn lò ni pé inú kan ni màá fi ń bá wọn lò. Bọ̀ mo ti rí ìgbà míì to jẹ́ pé àwọn èèyàn ò bá mi lo inú kan tó jẹ́ pé wọ́n ń rò pé à ẹni yìí ó dára jù mí lọ ṣùgbọ́n wọn ò lè sọ síta. Kàkà bẹ́ẹ̀ wọn máa wá àwọn ibi a eh àkúṣe ibi tí mo kú sí, ibi àbùṣe mi, ibẹ̀ ẹna wọn lọ máa sọ káàkiri pé à àbùṣe mi rè o, àbùṣe mi rè o, wọ́n máa rojọ́ mi káàkiri eh ilé ẹ̀kọ́. So ìyẹn ni mo rí pé à ó tó kí èmi máa lo eh kí ń máa lo ìmọ̀ àti òye tí mo bá ti ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́. Tí mo bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ mi ò kí ń ro ibiṣẹ́ ni ẹni ẹni ká ṣiṣẹ́. Ka àwọn ọmọ tó wà lábẹ́ wa kọ́, kọ́ kẹ́kọ̀ọ́, kọ́ dẹ ìmọ̀ nǹkan táa ń kọ́ wọn, kọ́ dẹ́ sì yege nínú gbogbo eh eh eh ìdánwò tó bá ń ṣe. Nǹkan tí èmi ń fojú sí ni ẹ ká dẹ́ jọ́ jẹ́ ọ̀rẹ. Tó bá, tó bá yẹ pé à àyé wà ká jọ́rẹ́ a máa jọ́rẹ́. Tí ó bá yẹ pé ààyè wà ká má jọ́rẹ́ tó jẹ́ pé à táa bá ti dẹ́nu iṣẹ́ nǹkan ni a máa bá ra ṣiṣẹ́. After táa bá ti kúrò lẹ́nu iṣẹ́ ó tán síbẹ̀ ìyẹn náà wà. Ó wá, ó wá dúró lórí pé irú ọwọ́ tí ẹni yẹn bá gbé wá bá mi, ọwọ́ tí ẹni tí mo bá ń bá ṣiṣẹ́ tó bá gbé owó wá pé à ọwọ́ wá pé à èèyàn bá yìí lòhun eh ọ̀rẹ́ lò ń fẹ́ ṣe òkàdí jọ ṣiṣẹ́ pọ̀ kó lè lọ́dun ni ò, mò wà fún ìyẹn. Tó bá yẹ tí bẹ́ẹ̀, tí bá yẹ ìpàdé àwọn èèyàn tó jẹ́ pé àwọn ni ṣe ku ṣ'ẹyẹ ni wọ́n, mo dẹ̀ tún wà fún ìyẹn náà. Ọlọ́run fún mi lọ́gbọ́n láti máa bá gbogbo wọn lò láti bí mo ti ń ṣiṣẹ́ báyìí bí ó ti ń lọ bí ọdún mẹ́jọ. Ọlọ́run ràn mí lọ́wọ́.

Ṣé mọ máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi? A! Bí mọ ṣe sọ tẹ́lẹ̀, ọmọ, ẹm, ẹm, olùkọ́ kíláàsì ni mí. Bàwọn oníbàárà mi, bó jẹ́ àwọn ọmọ kéékèèké yẹn, bọ́ n ṣé jẹ tí wọ́n, lèmi náà ọ má jẹ tèmi o. Bí wọ́n ṣé gbóúnjẹ wọn relé ìwé, lèmi náà gbóúnjẹ mi relé ìwé o. Tí àwọn bá ti ń jẹun ti wọn, lèmi náà ó máa jẹ tèmi láti inú abọ̀ tèmi. Ṣùgbọ́n nígbà mìí tó jẹ́ pé, iṣẹ́ oti gbomi ebi ó ti pa mí. Bóyá iṣẹ́ pọ̀ níjọ́ mi tì ẹ wá ráyè jẹun. Bí mo ṣe ń kọ́ àwọn ọmọ yẹn mi ń jù nǹkan sẹ́nu èmi ń jẹ lọ. Kí olùkọ́ máa lọ ṣubú bó ṣe ń kọ́ àwọn ọmọ máa ń bá àwọn oníbàárà mi jẹun. Àwọn oníbàárà mi since tó jẹ́ pé ilé ẹ̀kọ́ ni mo wà, àjọ máa jẹun. Bo bá ti tá síko oúnjẹ, gbogbo wa làjọ máa jókòó papọ̀ làjọ máa jẹ. Bo jẹ́ ti olóunjẹ rán pẹ́ ni, bo jẹ́ ti olóunjẹ ọ̀sán àjọ máa jẹ́ ni. Ọ̀sán àjọ ń jẹun ni. So, ẹ yẹn kò d'ifa àjọ jẹ oúnjẹ tirẹ̀, mo ń jẹ tèmi náà ni.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn èèyàn jì? Ó símilé nǹkan tó bá jẹ́ àti irú nǹkan, irúb éyan ṣe jẹ́ sí mi. Kálé yàn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí ni àti dáríjì ẹni náà yóò lọ́ra díẹ̀. Ǹ rò ó, ń gbe wo ó, ń gbe yẹ wò ó fọjọ́ méjì sí mẹ́ta. In fact, tó bá tún de ibìkan, mo máa tún fọ̀rọ̀ lọ àwọn iyo kú pé ẹjọ́, ẹ bá mi gbọ́rọ̀ yìí, ẹ wò ó báyìí, ẹ wò ó báyìí, ẹ wò ó báyìí, ṣé mo jẹ bí? Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí ó jìnnà sí mi, kò súnmọ́ mi pẹ́kípẹ́kí, mi kì í ka àwọn ọ̀rọ̀ wọn sí, torí mi ò le wá jẹ́ kí ẹni ẹlẹ́ni kó wá dà pàǹtí sínú ọjà mi. Ilé ayé mi ṣe rí ni ẹ. Tó bá jẹ́ ẹni tí ò súnmọ́ mi pẹ́kípẹ́kí, mi ò ní ka ọ̀rọ̀ rẹ̀ sí. N ṣe bí pé mi ò tí ẹ rí ni. Bóò wun kó má mọ̀ mọ̀ ṣe sí mi kí n lè bá sọ̀rọ̀ àbí kó lè wá rí nǹkan tí ń ṣe, ń gbojú ni. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn tó súnmọ́ mi, a! Ó máa tó mi bí ọjọ́ méjì sí mẹ́ta kí n máa rò ó pé a! Ṣé mi ni mo wá jẹ bí ni? Kí ni mo wá ṣe tí ò dà báyìí? Ẹ bá mi wò ó, ẹ bá mi gbe yẹ wò ó bí mo ṣe máa rò lọ́kan mi ni yẹn. Ṣùgbọ́n torí mo jẹ́ ọmọ ọlọ́run, mi ò ní, mo máa dáríjì náà ni. Torí tí ń bá dáríjì ọmọ ẹnì kejì mi, ẹ̀mí gan mi ni nísin mi. Kí n lè bá nísimi kọ́kàn mi o fi bá fẹ́lẹ́. Kí ni màá ní nǹkan tí màá gbérò lọ́sàn án lálẹ́ tí ẹ kí ẹ̀yin yí fi ráyè tìrò ẹ̀yẹ ńtara mi. N fe irú yẹn. To n dáríjì ni, bó o kò lè tó ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta.

Àwo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ kíláàsì. Rìnrìn àjò fún isẹ́ ní ọ̀dọ̀ tiwa, òun là máa ń pè ní excursion léèbo, táa ka àwọn ọmọ lọ sí ibi tí wọ́n ò dé rí, tá lọ máa fi ohun mèremère mèremère hàn wọ́n. Tí mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́ báyìí, ah! Ó ti ṣe díẹ̀ torí níjọ́ yẹn ṣe là ń ṣe àjẹ-ehm-àjọyọ̀-ehm- ọjọ́ àwọn ewé, Children's Day léèbo. So, àwa ká àwọn ọmọ lọ amusement park tó wà lápa Leko ibi táwọn omo ti le ṣe eré lórísirísi àti àwọn nǹkan òṣèré lórísirísi tó máa ń mára àwọn ọmọ dá yágá. Níjọ́ yẹn ni mo kó àwọn ọmọ rìnrìn àjò. Lọ́nà, ta a bá ti wọ inú ọkọ̀, a ká iye ọmọ tó wà níbẹ̀. Bá ti ká iye ọmọ tó wà níbẹ̀, a tún pé wọ́n lórúkọ. Wọ́n a máa dáhùn, pe awọ́n wà n bí, mọ wa ń bí, mo wà n bí, má mọ wà ń bí. Tí a bá de ohùn, a tún ká iye ọmọ táa kó dé bẹ̀. A pé wọ́n lórúkọ lẹ́ẹ̀kọ̀kan. Wọ́n ó fà láìyìn, lájọ wá lọ máa ṣe eré. So, eh, ìkan nu àwọn olùkọ́ wa wá lọ sanwó ohun nkan tí ó jẹ́ ká máa ṣe eré lórí kiní, ohun mèremère tó wà níbẹ̀. Bo ṣe rí ni yẹn táa bá ti ń lọ, a kọ̀rín lọ́nà. Táa bá dé bẹ́ẹ̀, táa bá ti ṣe eré díẹ̀, a tún máa jẹun. Ǹkan tó dùn ni ṣá, mi máa ń láìki láti máa-ehm- rìnrìn àjò fún isẹ́. Ó máa ń dùn mọ́ mi torí mo máa kúrò nínú yàrá kan tí mo ti wà látò how many, látọ̀ ọjọ́ mélòó. Ó máa ń dùn mọ́ mi ṣá.

Tó bá ti di ká máa f’owó pamọ́. Ṣé o máa ń pa owó pamọ́? À, ògbólógbò ni mí o. Mo ní envelope oríṣìíríṣìí nílé. Tí àwọn ènìyàn bá ti, bá ti fún mi lówó, bá ti bù mí lówó nínú envelope, mi kì í ju envelope yẹn nù. Èní tọ́jú ẹ. Envelope mi ní biyi, owó mọ́tò mi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Envelope mi ní biyi, owó pàápàá nu ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo dẹ̀ máa ń tọ́jú rẹ̀ sí oríṣìíríṣìí ibi nílé mi. Èmi í tọ́jú owó sínú bíbélì mi. Èmi kì í tọ́jú owó sínú báàgì tí, nínú àpò tí mo, jẹ́ kí èmi kì í gbé jáde lọ́sẹ̀sẹ̀ ní ojoojúmọ́. Èmi ì tọ́jú owó sábẹ́ aṣọ mi. Èmi í tọ́jú owó sínú, sínú boya pángolo ìyẹ̀wò mi tí màá ń gbé lọ pati. So, bí mo ṣe máa ń tọ́jú owó ránpẹ́ránpẹ́ nìyẹn. Só that tí, tó bá ti di ìgbà pé à, owó sá fẹ́rẹ́ lọ́wọ́ mi, mo máa níbi tí mo máa le yà sí. Mo máa níbi tí mo máa le yà sí láti mú owó. Mi kì í líke, mi kì í fẹ́ràn kó owó, kó owó, kó owó ṣáa, kó, kó owó, kó owó máa wà lọ́wọ́ mi rárá rárá. Àì, mo máa ń tọ́jú owó pamọ́. Even ilé ìfowópamọ́, mo máa ń fi díẹ̀díẹ̀ síi. Àwọn àbùṣe tó kàn wà pẹ̀lú ilé ìfowópamọ́ ni pé wọ́n ò mọyọ́nú owó rẹ̀, owó rẹ̀ ò ní pé mọ́. Mo máa ń, mo máa ń ṣe owó pamọ́ dáadáa.

Ṣé o fẹ́ràn kíkọrin? Hmmm, bèèrè yìí, ó ní bí ó ṣe jẹ́, but mọ̀ máa ṣàlàyé. Mo fẹ́ràn kíkọrin o, mo jẹ̀ lé, dídùn di kíkọrin tí ń bá dá wà, ìmọ̀, eeh, play orin ni o, orin, mo sa láìkí n mọ̀ gbó orin, bí n ti ẹ ṣe kankan, mi, mi ò fẹ́ràn kí ilé dákẹ́ rọ́rọ́rọ́rọ́. Mo fẹ́ràn kíkọrin, ṣùgbọ́n mo máa ń kọrin tí mo bá ti mọ nǹkan tó ń sọ nínú ẹ̀, tí mo bá mọ nǹkan tó ń sọ nínú ẹ̀, n ò ní kọ́ o, torí n ò fẹ́ràn kí mo jẹnu. Ṣùgbọ́n to bá jè pé ke fún mi ní, eeh, microphone pèé kí n wa máa mọ kọrin lórí stage, n sá o. N sá fún yẹn o. But kì n wà láyé mi, kí n mọ kọrin síra mi, kí n mọ dá mú inú ara mi dùn, àh, eeh, e bá mi ń bẹ. Eyi orin tí ń bẹ nínú, nínú, eeh, fóònù mi, àh, ó pọ̀ dáadáa. Ọmọ mi gan mọ̀, tí ń bá ti bẹ̀rẹ̀ báyìí, ó náà maa bá mi gbé e ni, tí n bá ti gbe lókè, a bá mi gbé láàrin. N lè kọrin ní, ní choir, nítorí pé n ò mọ part tí ń kọ̀. Mo jẹ̀ máa ń lọ off beat, off, eeh, mi ò mọ line. To bá jé pe dí, eeh, line D la fi bẹ̀rẹ̀, ẹ lè bá mi ní G, torí n mọ bi won se ń fọ̀lò, eeh, tone àbí bí, bó ń mo ṣe ṣọ́ bàì, bó ṣe rí nuù, bó ṣe rí nuù.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ọ̀sẹ̀ ti parí o. Ohun kan tí mo ń ṣe lọ́sẹ̀ ṣẹ̀ tó bá ti parí ni, eń fọṣọ gbogbo ilé mi, ń fọ tọ oko mi ń fọ ti ọmọ mi, en measure pé mo to ilé mi, ká lè bá wà ready fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Gbogbo oúnjẹ tí ń ṣè lọ́sẹ̀ tó ń bọ̀, ma fi ìparí ọ̀sẹ̀ rà, ma á ṣe ọbẹ̀ tuntun. Gbogbo ìpápánu ti ọmọ mi máa lò ní ilé ìwé, mo máa fi ìparí ọ̀sẹ̀ rà. Ìparí ọ̀sẹ̀ mo dẹ ma ń sinmi o, mo maa lọ ilé ìjọsìn mi, màá lọ yín olorun lógo. Mo máa ń sinmi, torí ó tún jẹ́ àsìkò fún mi. Ìparí ọ̀sẹ̀ tún jẹ́ àsìkò fún mi, láti tú jókòó ti àwọn ẹbí mi, kí ń fara mọ́ àwọn ẹbí mi. Kò ń ṣe bí ki n every body, bí gbogbo wa ṣe ti wá iṣẹ́ lọ láti ọjọ́ ajé títí di ọjọ́ ìṣẹ́gun. A máa ń fi ìparí ọ̀sẹ̀, a máa ń fi ń sinmi, a máa fi jọ wo a mo maa wòran, a máa fi jọ rẹ́rìn-ín ká fi jọ bára wa ṣeré bí mo ṣe máa ń gbé etomi fún ìparí ọ̀sẹ̀ nii.

Mo fẹ́ràn lọ sí etíkun. Mo fẹ́ràn láti máa lọ sí etíkun lọ́pọ̀lọpọ̀. À, ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ sí etíkun, ah, iṣẹ lẹ̀rú ń bà mí. Mo bẹ̀rẹ̀ sí wo omi, yaa mo ní, ah, Ọlọ́run mọ̀ọ́ kù iṣẹ́ omi ni mo ń wò lọ́tun lósì yii, tí ń rópin rẹ̀. Tí n bá dẹ wọ iwájú lọ geerege, a fi bí pé oọ̀run àti omi yẹn wọ́n pàdé n bi kan. Ibi tí orun nkan tó yà mí lẹ́nu lọlolodọ̀ òkun ni pé, bóò ni omi yẹn ṣe mọ̀ pé, àí, ibí ni ń dà dúró. Kò sí bí atẹ́gùn yẹn ṣe le fẹ́tò. Ibí ni omi yẹn lè ó dà dúró sì kò ní dé bí? A mọ likẹ́ omi òkun o bí ó ṣe ń ṣe ní ìsinmi yẹn. Ó máa ń dùn mọ́ mi. Atẹ́gùn tó máa ń fẹ́ létí òkun, ah, ó máa ń tutu. Tí n bá wà létí òkun ṣe ni má ń dà bi pe mo mọ gbàgbé gbogbo wàhálà mi, gbogbo nǹkan tí mo ń forí mi rò lọ́tun-lósì tí ń dà mí lọ́kàn ru. Ọkàn mi máa ń sílẹ̀ tí n bá ti lọ sẹ́tí òkun. Mo máa ń like láti wà létí òkun. Ah, mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn rẹ̀ gidi. Ó dẹ ti ṣe díẹ̀ tí mo lọ sẹ́tí òkun torí iṣẹ́ ó gbà. Tí a bá ṣe eléyi ní ọjọ́ weekend, a ṣe lé. Tí a bá ní meeting, a ṣe lé. Oríṣìíríṣìí ki olorun kó wa yọ.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Bí i ń lálámuu bí i ń lálámuu, to bá ti dago mẹ́rin àbágo márùn-ún, màá ti jí dìde. Mo fẹ́ràn láti máa jí ní kùtùkùtù nítorí pé kò kín sí, eh, ìdánidúró. Nǹkan tí mo bá fẹ́ ṣe, kò sí ẹni tí ó di mi lọ́wọ́. Bẹ́ẹ̀ni, kò kín sì ìdíwọ́, ìdíwọ́ lọ̀rọ̀ tí mo ń wà. Kò kín sì ìdíwọ́ torí àwọn arálé mi sì ń sùn lọ́wọ́. Gbogbo tí mo bá fẹ́ ṣe, mo máa ṣe lásìkò. Tí mo bá ní, "à, kí niyí o, n fi ìsẹ́jú-mẹ́wàá ṣe o." Lágbára Ọlọ́run, n fi ìfẹ́-ajú-mẹ́wàá ṣe torí kò sí ìdádúró kankan. Èmi nìkan ni mo máa wà tí mo máa ṣe ǹkan tí mo fẹ́ ṣe láì tíẹ̀ ṣi anybody tí ń dá mi lọ́wọ́ dúró. Mo like tí láti máa jí ní kùtùkùtù torí pé ikùtùkùtù yẹn, ó máa ń, ó máa ń dà pé, ó máa, ó máa ń dà pé ọjọ́ máa ń gùn sí tí mo bá tètè jí lójú mi. So ó máa ń dà bíi pé mo ní ju, eh, hours mẹ́rìnlélógún lọ tí gbogbo aráyé ní. Bẹ́ẹ̀ ló ṣe máa ń rí i. So ó máa ń dùn mọ́ mi kí máa jí ní kùtùkùtù.

Kí ni ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́? Ǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ó pọ̀. Torí, mo fẹ́ràn àwọn ọmọ dé bí mo ṣe jẹ́ olùkọ́ kíláàsì. Mo fẹ́ràn awon ọmọdé, mo sì fẹ́ràn láti wà ní, ehm, ehm, around wọn. So, ǹkan tó máa ń tiẹ́ fún mi ní ìtara nìyẹn. Tí n bá ti ń wò bí mo ṣe ń kọ́ àwọn ọmọ yen tó dẹ́ n ye wọn, ah, inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún. Tí bá ń wò àwọn ọmọ ẹni tó bá ti, ǹkan tí mo bá ti kọ wọn, ton wan á lò ó nínú ìṣeré, ah, ayọ̀ mi máa ń kún, ayọ̀ mi máa ń kún pé à ọmọ yìí kò, kò, kò kọ ni kan mọ́ oh o, ó sì tún, ó sì tún lò ó lọ́nà mìíràn. Ah, inú mi máa ń dùn. Ǹkan tó máa ń fún mi ní ìtara ní ẹnu iṣẹ́ nìyẹn. Sálárì mi náà wà ók o, owó àmúdélẹ̀ mi náà wà ók o. Ó, ó, ó tayọ ju tàwọn, ehm, ẹlẹgbẹ́ mi, olùkọ́ mi ní súkù mi lọ. So ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Ìdárayá tó máa ń jẹ́ kí ara kó jí pépé, kó fi pé, tó bá jẹ́ èye ti àwọn olóyibo ń pè ẹ́xẹrsáisì, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá tí mo jẹ̀ máa ń ṣe ó pé oríṣi méjì. Ìdárayá kénìní ká máa rìn ní òpópónà tó jìnà, ibi tó naṣẹ̀, kí a fẹsẹ̀ rìn lọ ká fẹsẹ̀ rìn bọ̀. Ìdárayá yẹn ò mo dùn mọ̀ mí, mo máa ń fẹ́ràn rẹ̀ torí mo jẹ́ ènìyàn tó jẹ́ pe mo láìkí láti máa bọ́ta kúrò nínú iyàrá mi àbí nínú ibi tí mo bá ti wà fódì tó bá ti ṣe díẹ̀ kí n naṣẹ̀ síta, kí n wọ́ta, kí lo n ṣẹlẹ̀ níta, kí n fojú, kí n fojú mi lóúnjẹ. So tí mo bá ti rìn yẹn, mo lè rìn fún wákàtí kan àbí wákàtí méjì. Ìrìn yẹn ó máa ń help, ó máa ń ran mind mi lọ́wọ́ to be refreshed láti tún mind mi tò. Another ẹ̀dárayá kejì tí mo máa ń ṣe tó wà connected to ẹ́xì tí àwọn olóyèbo ń pè lẹ́xẹrsáisì ni ká máa gun òkè ká máa sọ̀kalẹ̀. Torí iṣẹ́ mi jẹ́ iṣẹ́ ìjòkó àbí ìnàró. Tí bá jòkó tó bá ṣe díẹ̀ àbí nàró bá ṣe díẹ̀, a ti máa gun òkè, máa sọ̀kalẹ̀ yẹn. Ó máa ń ran àwọn iṣan ẹran ara ẹsẹ̀ mi lọ́wọ́ kí ẹsẹ̀ mi má káko. Torí tí bá jòkó tó bá ṣe díẹ̀, ẹsẹ̀ mi máa káko boyá tí mo wà nínú mọ́tò. Rínrin àti ká máa gun òkè stairs ká máa sọ̀kalẹ̀. Ẹ̀hẹn, mo máa ń ṣe yẹn dáadáa. Tó bá jẹ́ ìdárayá kejì tó, tó, tó sì meaní pé ká máa ṣe sport àbí ká máa ṣe football, basketball, mi kì í ṣe ìyẹn o. Ìdárayá tí, tí mo rántí pé mo ṣe nígbà tí mo kéré ni ká máa sáré láti ibìkan dé ibìkan tó jẹ́ pé ẹni tó bá kọ́kọ́ dé bẹ̀ ló máa ṣe ipò kíní. Ẹ̀hẹn, irú ìdárayá yẹn mo ṣe yẹn nígbà tí mo kéré. Ṣùgbọ́n nísinyí mio ṣe irú ìdárayá ìdárayá bẹ́ẹ̀ yẹn mọ. Àgbà ti ń dé.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Mo jẹ̀gbádùn àwọn ètò tẹlifíṣàn lóríṣìíríṣìí àti lọ́pọ̀lọ́pọ̀. Àkọ́kọ́ mo máa ń gbádùn ká máa wo géèmù bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí àwọn ilẹ̀ Igbo mọ̀ sí football. Mo máa ń gbádùn kí màá wo match yẹn, kí n mọ̀ wo bí àwọn, àwọn tíìmù tèmi fẹ́ràn bó ṣe ń ṣe, bó ṣe, bó ṣe ń ṣe lórí nínú match yẹn. So, mo máa ń gbádùn kí màá wo. Another, ẹm, ètò mìíràn tí mo máa ń wo ni àwọn ètò tó máa ń ṣe lọ́sẹ̀sẹ̀ tí àwọn olóyìnbo pè ní soap opera tó máa ń ṣe. Ó lè jẹ́ ẹ̀ní tó máa ń pani lẹ́rìn-ín, ó lè jẹ́ ẹ̀ní tó máa wà nípa, à, ẹ́ẹm, ẹ́ ẹm family bá ṣe máa bá ara wa sọ̀rẹ́. Ẹ̀mí lè wà nípa ibi iṣẹ́, ẹ̀mí lè wà nípa ká máa tọpinpin ǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. A máa wo àwọn maybe a ẹ́ẹm kí crime investigation kí ẹni tí àwọn olóyìnbo pè ní crime investigation. Mo máa ń gbádùn ètò tẹlifíṣàn, bọ̀ kó ń ṣe lọ́kùndùn bẹ́yẹn. Tó bá gba mi, mi lè mọ̀ ọ́n lé kí má tan tẹlifíṣàn mi, bọ̀ mo máa ń gbádùn ẹ̀ lẹ́ẹ̀kọ̀kan.